Mi ò fẹ́ràn kí ń máa pín oúnjẹ o, torí pé, à, ní ọ̀pọ̀ ìgbà tí ń bá dáná àbí mo ra oúnjẹ jẹ, pàápàá ju lọ tó bá jẹ́ ìgbà tí mo ra oúnjẹ jẹ, ó máa ń bọ́ sí ìgbà tí ó ṣe wí pé mi ò kí ń, mi ò kí ń sábà ń wò, pé bóyá mo fẹ́ fún èeyàn ní oúnjẹ jẹ. Fún ìdí èyí, tó bá jẹ́ pé bóyá oúnjẹ, ẹgbẹ̀rún kan ló lè yó mi, ẹ́legbẹ̀rún kan náà ni màá rà. Láti wá jẹ́ pe mo tún wá rí ẹnìkan tí otú wá ń bèèrè fún oúnjẹ àbí ó ń bèèrè pé kí n dákún fún ọ́un ní oúnjẹ jẹ níru, níru àwọn àsìkò bẹ́ẹ̀ ò nírà púpọ̀. Torí, à, oúnjẹ eléyìí tí ó yó mi òhun ní mo rà. Ó sàn kí n fún oun tohun ní owó láti lọ ṣe kíni láti lọ ra oúnjẹ èmiràn kó lè bá jẹun kó yó ju kí n waa máa fún un nínú oúnjẹ tí èmi lọ. Mo rí bí ǹnkan tí kò, tí mi, tí mi ò fi táratara dá, tí mi ò fi táratara fẹ́ràn. Mo lè fún èèyàn ní owó kí ń, kí ń fún èèyàn lówó kó lo ra òhun ti oun náà fẹ́. Ṣùgbọ́n pé bóyá pé kí n wá gbé oúnjẹ mi kalẹ̀ tí mo fẹ́ jẹ, kí wá jẹ́ pé bóyá, ẹ, ẹnikan náà wán dé pé ká jo jẹ. Àyafi tí ó bá jẹ wí pé bóyá ó ti dé, bóyá mo fẹ́ dáná, fún ìdí èyí bóyá mo fẹ́ dáná, ẹni náà sì wá dé kótó dipé, mo dáná tán. À, tí onítohun bá, kí ó tó di wípé mo dáná tán, tí onítohun bá dé pé, óun náà fẹ́ jẹ, mo kúkú lè fi ekan dáná onítohun mọ́ ṣẹ̀. Ṣùgbọ́n mo ti dáná tán mo fẹ́ máa jẹun, ẹni náà wá wá pé ká jẹ, pé ká jo jẹ. Ó ní mí lára gidigidi gan, mi ò ní paro. Kì í ṣe pé bóyá tó jẹ pé mo ní àhùn, ṣùgbọ́n ohun tí mo ti, ó sàn ṣẹ̀ kí n fún onítohun ní owó àbí kí n, kí n fún ní ààyè láti ṣe kíni láti dáná tọ́dọ̀ ti ẹ náà kó lè bá jẹun kó yó ju pé kí n wá bu nínú oúnjẹ tí mo, tí mò ń dáná rẹ̀, tí mò ń jẹ, kí tí mò ń dáná rẹ̀ lọ kí n wá fún oyá gba iwo náà lọ jẹ nínú oúnjẹ eléyìí. Eléyìí ò ń ṣe ìwà tí ó mọ̀ mi lára. Lóòótọ́ wọ́n máa, wọ́n ṣé máa ń sọ pé, ẹ, ohun tó dáa ni, kódà wọ́n máa ń sọ pàápàá ju lọ nínú awa, láàárín àwa ta jẹ́ Mùsùlùmí pé, ó dára púpọ̀ gan pé kí, a máa ti ká, ká wọlé lọ sùn, ká má wọ̀, ká má ṣe wọlé lọ sùn lái ṣe pé a mọ̀ bóyá ẹni tó jẹ́ alábàágbé wa ti yó. À, èyí jẹ́ ìkan nínú àwọn ìwà Mùsùlùmí. Ṣùgbọ́n kí ó wá ṣe bóyá bí pé oúnjẹ tí mo fẹ́ jẹ niyen tí mo ti wá sọ pé oúnjẹ yi ni mo fẹ́ jẹ o kí n wá lọ, ní wípé kí èmi àti ẹni yẹn jo pín jẹ. Lóòótọ́ ó dá. Ǹnkan tó lè mú mi ṣe ni pé bóyá mo rí pé, ebi ń pa ẹ̀eyàn kan tó súnmọ́ mi gidigidi gan, tó sì jẹ́ wí pé tí kò bá jẹun ǹnkan lè ṣe, a, tó sì jẹ́ wí pé bóyá kò sí ààyè fún láti dáná mọ́, bóyá kò sí nǹkan tí mo fẹ́ ṣe, mo lè gba ká mú kí ni kó wá jẹ́ ni inú oúnjẹ mi. Ṣùgbọ́n tí ààyè bá wà fún láti kí ni láti lo dáná tọ́dọ̀ ti ẹ, ìbá jẹ́ èmi mo ní gbogbo ohun tí ó fẹ́ fi dáná àti oúnjẹ àti epo àti gbogbo ẹ tó fẹ́ fi dáná ó sàn kí n ṣi onítohun lẹ̀ kó lọ ṣe kíni kó lọ pèsè oúnjẹ tọ́dọ̀ ti ẹ ju kí n wá bu fún nínú oúnjẹ tí èmi náà ń jẹ lọ. À, ó ní mí lára gidigidi gan, kò wẹ́, ṣùgbọ́n kò n ṣe torí pé a kí n torí ààrùn. Ṣùgbọ́n ṣe àkọsẹ́ pé ó ti mọ̀ mí lára tí, a, torí pé ní ọ̀pọ̀ ìgbà tí mo máa fẹ́ jẹun, oúnjẹ tí màá jẹ gan gan tí yó mi, oúnjẹ tí màá jẹ gan gan tí ó máa yó mi lọ́wọ́ kan ò ní mo sáábà máa ń bu. A, fún ìdí èyí tí ẹ̀yin bá ti wá dé tó bá ti pé òun ti bu nínú oúnjẹ mi, ó ṣe é ṣe kí oúnjẹ yí máa ka mi mọ́. Ìgbà mí gan ma wà tó jẹ́ pé a mọ̀ se bí ẹni pé sé óúnjẹ yìí sì ó máa ń ṣiṣẹ́ káàkà lára mi mọ́ torí, a, ihun tó yẹ kí ń jẹ, tó yẹ kí ń, tó yẹ kí ń jẹ sínú ara mi tí ẹni kan tí wá gba, a, níbi tí a ti ṣe ọpọ́n ń jẹ. Ṣùgbọ́n bí wọ́n n se máa ń sọ ìfẹ́ wà nínú ká jọ máa pín ǹkan. Bàbá ńlá ìfẹ́ gidigidi gan ni. Ẹlòmí á máa pín ǹkan láàárín àwọn, a, ọmọ ìyá rẹ̀ látàrí pé ó nífẹ̀ẹ́ wọn náà ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni mo ti ṣàkíyèsí nípa kinní yìí. Àwọn tí kí n ṣá máa ń rọrùn fún ju ní àwọn tó jẹ́ pé nígbà tí wọ́n kéré, àwọn a máa jọ bá wọn jẹun papọ̀ nínú abọ́ kan náà bí àwọn ẹ̀gbọ́n mi. Ìgbà tí èmi n dàgbà bọ̀ kò sí ẹni tó máa ń bá mi jẹun nínú abọ́, èmi nìkan ni. Ṣùgbọ́n àwọn tó jẹ́ bí àwọn ẹ̀gbọ́n fún mi, a, àwọn a máa jẹun papọ̀ nínú abọ́ kan náà, kódà àwọn mẹ́ta lè máa jẹun nínú abọ́ kan náà. Ṣùgbọ́n ilé tó, a, tó sábà máa ń ṣe lè ju ní pé àwọn méjì ni sábà máa ń jẹun papọ̀ nínú abọ́ ẹyọ̀ kan. Fún ìdí èyí, ó ti mọ̀ àwọ́n lára láti kékeré tó ṣe pé oúnjẹ wọn gan an tí wọ́n máa ń, tí ẹ bá tọwọ́ bọ oúnjẹ wọn pé ẹ fẹ́ jẹ kì í sábà ká wọ́n lára. Kò dàbí èmi tó jẹ́ pé hun tí n bá jẹun lọ́wọ́ tí wọ́n bá fi lélò tọwọ́ bọ inú oúnjẹ mi, ìjà gidigidi nì o. A, fún ìdí èyí, a, mo fẹ́ràn láti pín oúnjẹ mi. Ṣùgbọ́n kò n ṣe pé bóyá pé oúnjẹ eléyìí tí mo ti, tí mo ti sè tán tí mo ti bù pé ó yá o, oúnjẹ mo fẹ́ jẹ. Ó lè jẹ́ kí wí pé mo ti bùú tán torí pé ó ṣẹ́kù, oyún yàtọ̀. Ṣùgbọ́n oúnjẹ tó jẹ́ pé mo fẹ́ jẹ mo ti bùú, mo ti fẹ́ ma jẹ́, kéyàn wá dé kó sọpé òun fẹ́ jẹẹ́, à ó le o, ó sàn kí n fún onítọ̀hún lówó kó lọ ra ti ẹ̀ àbí bóyá kó lọ sèé kó lo gbogbo ohun tó bá fẹ́ lo lọ́dọ́ mi.

Mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kan, eléyìí tí wọ́n pè ní Gym House. Lootó o jẹ́ ǹkankan to je pe o wù mí ki emi náà ni, torí mo tele ń bí i bí àwọn ọ̀rẹ́ méjì mẹ́ta tí wọ́n ní ìforúkọ̀sílẹ̀ nínú Gym House yìí. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń ní oríṣiríṣi, èyí kọ́ tó pé nígbà tí mo máa ń ṣiṣẹ́, mo máa ń rí níbi pé, ibi ọkàn mi kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa. Eléyìí jẹ́ pé boya mo bá ń pọ́n omi àbí mo bá ń ṣiṣẹ́ tojepe mọ̀ ń sáré sókè sáré sódo, màá máa mí ń kekekele ní kíákíá. Eléyìí fi hàn pé ọkàn mi ò fi bẹ́ẹ̀ ní àlàáfíà tó, tó pé fún ìdí èyí. Mo ti ní ìpinnu láti, láti forúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kan. Ṣùgbọ́n àwọn nǹkan méjì náà lọ ṣe, ló ń fa ìdíwọ́. Ǹkan alakoko náà ni iṣẹ́ tí mò ń ṣe, kò fi ààyè sílẹ̀ rárá láti ní àǹfààní láti ṣe irú ǹkan báyìí. Ṣùgbọ́n, ṣùgbọ́n bó ti ṣe rí ní, à, ọ̀pọ̀ ìgbà, kò fi, mo ní láti ṣe kíni láti wà ní, à ipò tó jẹ́ pé màá ní láti ṣe kíni láti wà ní boya bí ipò ọ̀gá díẹ̀ láti ríi bí mo fi ń ma raye lọ ṣe bó ṣe wù mí ní ilé, ilé ìdárayá láti fi forúkọ̀sílẹ̀ ń bẹ. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ ṣe ààyè lẹ́nu iṣẹ́. Bóò sì jẹ́ pé mo nílò rẹ̀ gidigidi gan-an torí mo ti ṣẹ̀ alaye tele tẹ́lẹ̀ pé ibi ọkàn náà ni ìṣin iṣẹ́. Látì ṣe kíni láti lè fi, láti fi kíni, láti fi wo ọkàn wa, ọkàn wa láti fi wo sàn. Tí a bá ní ká wo, kí ni èyí ṣe pàtàkì gan-an? Pápa jùlọ, mi máa sáré. Gbogbo ẹni to bá máa ń sáré ní ayé yìí, ọkàn wọn máa ń ṣé bá n dúró dáadáa. E. Jẹ́ ká fi ṣàpẹ́rẹ́. Mo ti rí ìṣẹ̀lẹ̀ kan rí tojepé, wọ́n lé àwọn méjì kan, wọ́n fẹ́ ṣe wọ́n lé ṣe, wọ́n fẹ́ ṣe wọ́n ni suta. Kódà ẹyi tó jẹ́ ọ̀rọ̀bọ̀ nínú àwọn méjì, ó ń gbéra, ó sì ń sáré ju ẹni toje pe o tun je lepa lo. Tí a bá sì ní ká wo, ẹni tí kò sanra yi lo yẹ kò lè sáré jù. Ṣùgbọ́n ọ̀rọ̀bọ̀ lo tun wa lè sáré jù. In to eko towa nínú kini nipe ẹni to n saare to je pe o tun sanra díẹ̀ o tin se kini o tin. Bóyá ó ní, ó lè jẹ́ pe o ti forúkọ̀sílẹ̀ rí ní ilé ìdárayá tojepe o si máa ṣe, à, ìdárayá dáadáa ní ojoojúmọ́. Eléyìí ló si fún ní àǹfààní láti sekini láti ṣare láti le gbéra dáadáa ju ẹni tí kò tún, ẹni tí kò tún sanra tó lọ. Ohun tó sì máa ń je kó tètè rẹ́yẹn nígbà mìíràn tí ẹ̀yin bá ń sáré ni pé ọkàn, ó níṣe pẹ̀lú ọkàn. Tí ọkàn yẹn bá máa, tí kò bá ti wà pẹ̀lú bí màá ṣe kíni, ó ní ọdún kan náà tí mo bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù eré ìdárayá, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ní ọdún náà, mo ti gbá bọ́ọ̀lù kò tó di ìgbà yẹn, ó ti tó bí ọdún méje sẹ́yìn sẹ́yìn. Ìkàn nínú àwọn eré ìdárayá tí mò ń ti sábà màá n ṣe lẹ́lẹ̀ yí ò. Ó ti tó boya bi ọdún méje tí mo ti gbá, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kanyìí kò tó di pé mowa láǹfààní láti gbá ní ọjọ́ tí mò ń wí yìí. Ṣùgbọ́n ní kété tí mo bẹ̀rẹ̀ sí ní gbá ní ọjọ́ náà, mo rí oríṣiríṣi àwọn ǹkan kan tẹ́ pé ó ṣe mí ní kayefi díẹ̀. Mo ṣe bọ́ tó ri pápá tí mo sáré lọ, tí mo sá re padà. Ó sì dábi pé emi ti fẹ́ bọ́, ó ń ṣe ni ọkàn mi ṣe pipipi pipipi pipipi. Tí mo se na owo sókè pe mi ń gbá mọ́ nú pé kí n dúró si ojú ilé kí n bá wọn mú lé. Láti ọjọ́ náà bá yí, ilé mo máa ń ṣa bá mú. Ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, mo padà mo padà bawọn gba bọ́ọ̀lù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ti n bati ri wípé oti remi mi láti màá tun padà lọ sójú láti lọ mú ilé láti lọ ṣe aṣọ́lé. Kó tó wá di pé ó tó boya bi oṣù kan tówa bá padà kéré kí n tó padà wá mo mi lá tojepé mo lè sáré lọ sáré bọ̀ fún wákàtí méjì mẹ́ta tí kò sì ní remi. Ṣìbí mi ti ń wí pé mi ò lè sáré lọ sáré bọ̀ fún ìṣẹ́jú méjì mẹ́ta, mo padà wá wákàtí yìí sáré lọ sáré bọ̀ fún bí, wákàtí méjì mẹ́ta yìí. Ọkàn ni, ó ń ṣiṣẹ́, ọkàn ni ó níṣe pẹ̀lú gba àwọn ǹkan tí mò ń sọ̀rọ̀ nípa re yìí. Fún ìdí èyí, ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá da gidigidi gan-an tí ẹ̀yin máa lè máa ṣe torí ayé tí wọ́n ṣe eré ìdárayá láti láti jẹ́ pé arajapepe. Pápa jùlọ ọkàn ẹni, ọkàn ẹni ṣe kókó gan-an torí àwọn ọ̀nà tí ẹyan fi n gbà ṣe kíni, tí ẹ fi ń gbà wo ọkàn wa sàn le. Torí ọkàn sì lára àwọn, ọkàn sì lára àwọn ẹ̀yà ara tojepe ó ṣe é fojú rí ńta bóyá tí ó bá bo ìyànlẹ́wọ̀n jó rara, inú ló wà. Fún ìdí èyí, ǹ ti ẹyan lè máa fi ara àwọn tí ẹni lè fi máa fi tọ́jú re náà ni àwọn ǹkan tí mò ń sọ yìí tí eyan ó fi máa ṣe, tí àlàáfíà ó fi tó, tó fi tó, tó fi ba ní ipò tó wà. Ṣùgbọ́n mi máa ṣe náà kò ṣe nkan tó rọrùn. Mo máa ṣe eré ìdárayá níṣe tó rọrùn. Láti forúkọ̀sílẹ̀ náà ṣe iṣẹ́ tó rọrùn. Èmi máa rí pé ibi tí mo wà yìí, owó tí wọ́n ń gbà ní ibi tí wọ́n ti ń ṣe forúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá wọn ni ibi báyìí, owó yen ńa gára púpọ̀. Èyí sì le torí pé mo fẹ́ ṣe eré ìdárayá kí n máa lọ sí jina rere rere níbi tó jiina ayafi boya pe mo tun fe ma gbé ọ̀nà ibi tí mò ń sọ pé mo ṣe like, mo ṣe fẹ́ràn yìí láti lọ máa lọ ṣẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ìgbà díẹ̀ náà ni láìpẹ́ láìjọ náà ṣe forúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá tí owó mi.

Ah, mo fẹ́ràn oríṣiríṣi ẹ̀fọ́ o, mi ò si lè sọ pàtó pé boya ẹ̀fọ́ kan bá yìí oun ní mo fẹ́ràn je ju. Ṣùgbọ́n ẹ̀fọ́ eleyii tí mo sì wà rò pé boya o, mo fẹ́ràn láti máa jẹ ju náà ni ẹ̀fọ́, kìí ṣe ẹ̀fọ́ amúnútutù. Mo ní ìfe si ẹ̀fọ́ amúnútutù náà ṣùgbọ́n ó ní ẹ̀fọ́ kan tí mo ti gbagbe orúkọ rẹ̀ yìí. Ah, tí ba padà rántí màá padà sọ. Ẹ̀fọ́ ìda, èyí tí mo fẹ́ràn láti máa jẹ ju ni pé kò kín ṣe oun nìkan ni, kò kín ṣe pé dídùn nìkan ló dùn. Ó dùn ní jíjẹ lóòótọ́ ṣùgbọ́n ah, ó tún ní àwọn èròǹja tó ń ṣe ara lóore lọ́lọ́kàn ojò kan tó sì ṣe wípé mo fẹ́ràn rẹ̀. Ó mu mi fẹ́ràn rẹ̀ gidigidi gan. Ẹ̀fọ́ yìí ni wón máa ń sábà à ń lò, tí wón sábà ń gba àwọn tó bá ní àìsàn diabetes, àìsàn ìtọ́ ṣúgà, tí wón máa ń gbá wọn níyànjú pé ki wón máa bẹ̀rẹ̀ sí jẹ torí pé ó dára gan fún ìlera wọn. Kì í ṣe ẹ̀fọ́ amúnútutù, mo fẹ́ ràntí orúkọ rẹ̀ ṣùgbọ́n orúkọ yìí ti sa pa mi lórí nísinsìnyí. Ẹ̀fọ́ yìí da, ẹ̀fọ́ yìí da. Mo níìfẹ̀ẹ́ ẹ̀fọ́ lorisirisi, ẹ̀fọ́ gbúre náà mo fẹ́ràn re, ṣùgbọ́n ìgbà tí mo kéré ni mo fẹ́ sọ pé boya pe mo fẹ́ràn rẹ̀ dáadáa torí a máa ń jẹ gidigan ni ilé wa nígbà náà lọ́hùn. Torí o ni egbon mi kan pàtó tó nífẹ̀ẹ́ rẹ̀ àti mummy mi náà, wón nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan. Ah, wón sì máa ń ṣe òkùnfà bí mo ṣe máa ń jẹ dáadáadáadáa nígbà náà lọ́hùn. Àwọn ẹ̀fọ́ pọ̀ lọ̀ríṣiríṣi, ẹ̀fọ́ pọ̀ lọ̀ríṣiríṣi, ẹ̀fọ́ amúnútutù ni mo tún mọ̀ pé mo tún jẹ́ láàárín nkan tí mo jẹ dáadáa. Wọ́n máa ń pè é ní ẹ̀fọ́ amúnútutù torí torí pé bí ó ti máa ń hù jáde ó máa tutù ó sì dáa gan nípa ti àwọn nǹkan aṣaralóore tí ń bẹ lára rẹ̀ àti wípé ó tún dùn ní jíjẹ. Ẹ̀fọ́ eleyii to jẹ́ pé ó gbajúgbajà jù tí àwọn ènìyàn sábà máa ń jẹ ju náà ni ẹ̀fọ́ ṣọ̀kọ. Ẹ̀fọ́ yìí ni mo fẹ́ sọ pé ni gbogbó ìlú yìí kò fẹ́ ṣi, kò lè ṣe ẹ́ni tó lè bọ̀sita pé boya òun ò jẹ rí torí ẹ̀fọ́ yìí gbajúgbajà gan, ó sì pọ̀. Pé èèyàn lọ sí ibi tí eeyàn fẹ́ ra ẹ̀fọ́, òun ni won máa ń kọ́kọ́ ń fi lọ́ eeyàn wá, pé gba ẹ̀fọ́ yìí wá, ẹ̀fọ́ yìí wá, ẹ̀fọ́ ṣọ̀kọ, ẹ̀fọ́ ṣọ̀kọ. Ẹ̀fọ́ yìí ló gbajúgbajà ju to je pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jẹ dáadáa mo sì kẹ́dẹ̀, mo fẹ́ràn ẹ̀fọ́ nígbà kan, ó ti ṣe díẹ̀ lóòótọ́ o torí tí wọ́n bá ní ká wo oríṣiríṣi àwọn ẹ̀fọ́ tó wà gan, á ní ẹ̀fọ́ ṣọ̀kọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ náà dà, ó dà gidigidi gan. Amúnútutù náà wà, ẹ̀fọ́ gbúre, ẹ̀fọ́ gbúre wà. Oríṣiríṣi ẹ̀fọ́, ẹ̀fọ́ ìyanàpájà, ẹ̀fọ́ ewúro. Mo tun fẹ́ràn ẹ̀fọ́ ewúro náà dáadáa. Torí tí pe ta bá ní ká wo ẹ̀fọ́ ewúro ní tie, ẹ̀fọ́ ewúro ti e ní àǹfààní púpọ̀ púpọ̀ lára. Lóòótọ́ tí eeyan bá kokọ́ ń jẹ a máa koro lẹ́nu. Ìgbà kan tí mo máa ń rí, nígbà tí mo kéré tí mo máa ń rí nínú oúnjẹ mi pé mò ma n wo pe kíni ìdí tí àwọn people yìí se máa ń ṣe ẹ̀fọ́ yìí mọ́ oúnjẹ nígbà tí ó dùn rara torí ó korò ni. Ìgbà tí èèyàn bá to jẹ tán lẹ́nu èèyàn máa ma dùn ṣùgbọ́n ní ní ọwọ́ lówó ti èèyàn ba ń jẹ kìí dùn lẹ́nu èèyàn. Ó wa máa ń ṣe mi ní káye pé, ẹ̀fọ́ tí ó dùn yìí kín lóde tí àwọn ìyá mi fi máa ń sè nígbà tí ó dùn. Ṣùgbọ́n nígbà tí mo padà, tí èmi lọ padà wá dàgbà tí mo padà wá ń rí àwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn nǹkan to je pe on ṣe lára lọ́lokan o jọ̀kan tó jẹ́ àwọn àǹfààní ńlá ńlá tí ń bẹ níbẹ̀. Pé yẹn máa ń jẹ ẹ̀fọ́ ewúro, ó ṣe mi ní káye fi pé àyàfi kí ń máa jẹ́ o. Fún ìdí èyí ọbẹ̀ tí mo kunle fẹ́ràn jù náà ni ọbẹ̀ ẹ̀gúsí. Tí ẹ̀yin bá ti fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀gúsí, tí èèyàn ba fẹ̀ se dáadáa o, kò sí bí èèyàn o ṣe ní ṣe ẹ̀fọ́ mọ́. So fún ìdí èyí mo fẹ́ràn kí wọ́n máa bá mi ṣe ewúro mọ́ ẹ̀gúsí dáadáa, mo sì jẹ dáadáa. Lóòótọ́ awọ́n kan o fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ gidigidi gan. So ọ̀pọ̀ ìgbà tí màá ní, fún ìdí èyí ọ̀pọ̀ ìgbà tí bá fẹ́ jẹ ẹ̀gúsí, wọ́nma ba mi fi ṣe kíni? Wọ́n bá mi ṣe ewúro náà mọ́ to je pé ó sì máa ń jẹ́ kí ó ládùn lọ́pọ̀lọpọ̀ tí mo sì fẹ́ràn rẹ̀ dáadáa àti dáadáa àti dáadáa. Fún ìdí èyí, bo ṣe rí nìyẹn. Ẹ̀fọ́, ta ba sọ pé boya nínú àwọn ẹ̀fọ́ tí mo ti dárukọ́, torí ẹ̀fọ́ tí mo nífe ju gangan ni rántí orúkọ rẹ̀ mọ̀. Ṣùgbọ́n nínú gbogbo àwọn tí mo dà kalẹ̀ yìí, èyí yìí tí mo sọ pé boya mo fẹ́ràn jù ńi bẹ́ẹ̀, tí mo fẹ́ lè sọ pé boya mo fẹ́ràn jù nínú gbogbo àwọn eleyii ti mo ka kalẹ̀ yìí náà ni ẹ̀fọ́ ewúro. Mo fẹ́ràn ẹ̀fọ́ ewúro gidigidi gan. Kódà tí ó bá si àsìkò tó jẹ́ pé bóyá èèyàn ń, tia bà sí ní àsìkò tó jẹ́ pé bóyá a fẹ́ fi dáná fi jẹ ẹ̀fọ́, màá máa jẹ lásán tí màá jẹ, àbí kí ń gbo ewé rẹ̀ mú kí ń sì ṣe kí ńi, torí o dára gan, ìdí tí mo fi fẹ́ràn re ju gbogbo àwọn ẹ̀fọ́ yi to ku lo nipe, oun lo dára ju fún awo ara wa àti ìwòsàn, nínú ara ti mo ti darukọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn, àwọn na dára o won sin se ara loore, ṣùgbọ́n kii se bi ti ewúro.

Mo rí lẹ́tà kikọ́ gẹ́gẹ́ bí awọn nkán to jẹ pé a máa ń ṣe ní ayé ìgbà kan tí ó sì--ti o si mọ ní ayé ìsìn torí lóòótọ́ lẹ́tà kẹ́kọ̀ọ́ dá láti fi bèrè àwọn èèyàn. Ṣùgbọ́n nígbà tí ayé ò tí ì lajú tó báyìí ni, à, ni lẹ́tà kikọ́ jẹ́ tó ja mọ́ ohun kankan ti o jẹ pé àwọn èèyàn sábà máa ń ṣe. Ṣùgbọ́n ní ayé òde ìta wa ní ìsìn tí fóònù tí ayé ti di ayé iṣẹ́ social media tó jẹ́ pé òrè kóòrè a máa ń gbúrò ara wa láti orí social media tẹ́lẹ̀ pé a lè message ara wa ẹni ẹni tí ní ìgbà kú ìgbà. À, èmi rí--emi ri bí i gẹ́gẹ́ bí ẹni pé èmi máa lo, à, lẹ́tà kí n máa kọ lẹ́tà sí ẹni láti máa fi lẹ́tà rán wọn wọ́, ránṣẹ́ síyan kò ja mọ́ nkankan mọ́ fún ìdí èyí mi ò kí ń kọ lẹ́tà fún ẹni kankan. Tí mo bá ṣàfikún ẹni kankan tí mo fẹ́ rí wọn tó jẹ́ pé ó wù mí láti lò wá bí mo ti ń ṣàfikún wọn gidigidi gan, ohun tí màá ṣe nónìí pé màá mú fóònù mi tí n bá lè pè wọ́n, màá lórí ẹrọ ayélujára, màá ṣe, màá kọ, à, màá kọ nǹkan sí wọn tí màá fi ṣàlàyé pé bí mo ṣe ń rí àti láti fi bèrè wọn ní orí ẹrọ̀ ayélujára. Eléyìí ti di nǹkan to jẹ̀ pé ó ti gba júgbàjà ní ayé ìsìn tó jẹ́ pé enikankan ò lè lo lẹ́tà mọ́ mí ro boya ẹni kan wáa láyé to jẹ pé wọ́n máa ń lo lẹ́tà, wọ́n kọ lẹ́tà sí wọn. Tí ó bá wù mí láti kọ nǹkan tó pọ̀ fún èèyàn láti fi ṣàlàyé bí mo ṣe ń, bí mo ṣe ń ṣe mi ní àṣẹ kan fún wọn, à, ohun tí màá ṣe náà ni wípé màá gbé fóònù mi, màá sì tẹ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ tí màá, tó bá wù mí láti kọ sí wọn, tí màá kọ sí wọn tó sì padà rí ká láìpẹ́ tí mo fi, à, rí bí ó ti rí. À, ìdí leléyìí to jẹ́ pé kò fẹ́ sì pé boya mo fẹ́ hun like boya, è, mò ń kọ lẹ́tà sí ẹni kankan. Kódà nígbà tí mò ń gbọ́n júbọ̀ tí mo wà ní ilé ẹ̀kọ́ láti boya bí ọdún bí méje mẹ́jọ sẹ́yìn níru awọ́n nkan bá yi ti níyìí kányìn. Látì igbà yìí, wọ́n ò ní yí mọ̀ torí pé kò sí ẹni tí ó fẹ́ máa jókòó máa ṣe, máa fi lẹ́tà ránṣẹ́ káàkiri sáwọn èèyàn nígbà tí, à, fóònù ti wá. Eleyii lo fa tọ ṣe pé lẹ́tà kikọ̀ọ́ kò fi bẹ́ẹ̀ ja mọ́ nǹkan kan mọ́. Tó bá jẹ́ pé nígbà kan ni, iyẹ̀n nígbà tí, à, lẹ́tà sì ń hun, tó sì ń gbé ori sókè ní, à, àwùjọ wa to jẹ pé àwọn èèyàn sì máa ń lo dáadáa nígbà náà lọ́hun. À, mo ti kọ lẹ́tà sí èèyàn rí lẹ́ẹ̀kan ṣoṣo. À, ẹni tí mo ti kọ lẹ́tà sí náà ni ẹ̀gbọ́n mi nígbà tí ó lọ ṣiṣẹ́ ní, à, Èkó ní ọdún náà lọ́hun. Ó lọ ṣiṣẹ́ ajé, iṣẹ́ òwò ní ìlú Èkó torí pé nǹkan kan nu wa ó lọ, kò tìra fu kúrò ní, à, Ìbàdàn láti lọ ṣiṣẹ́ rí. Òun náà ni ẹnì àkọ́kọ́. Ní ọjọ́ tó ń lọ gan, ìyá mi sunkún lọ́jọ́ náà pé ọmọ awọn ń lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n, ẹ, ohun tí kò fi bẹ́ẹ̀ yé wá nijọ náà ni pé ó dáa fún ìdàgbàsókè ètò ohun kan gan fún ara rẹ̀. Láti àrí pé òun ò rí àwọn ẹ̀kọ́ kankan lórí oríṣiríṣi níbi tó ń lọ láti ṣe kiní, láti di ọmọkùnrin, láti di ẹni tí ò ní ṣe fáwọ́ fá sẹ̀yìn àbí fi jọ́n torí gbogbo àwọn náà ni a nílò láti kúrò ní ibi tí ó dùn mọ́ wa láti lọ ṣiṣẹ́, láti lọ rí àwọn ìrírí ayé tí ó sì padà sì wúlò fún wa lọ́jọ́ iwájú tí ó sì padà lè ran, à, ayé wa lọ́wọ́ lọ́kàn ọ̀jọ̀ọ̀kan. À, ṣùgbọ́n ní ọdún tí mò ń sọ̀rọ̀ ń pa yìí, ó ní oríṣìíríṣìí àwọn nǹkan tí mi, tí mo rí nígbà náà to jẹ pé torí èmi àti ẹ̀gbọ́n mi yìí àjò sábà máa ń wá papọ̀ ní ọ̀pọ̀ ìgbà ni. Mo tún wá ṣàfikún rẹ̀ gáán-án nígbà náà lọ́hun tó jẹ́ pé ó wá mú mi láti ṣe kì í láti kọ lẹ́tà sí i. Mo ti kọ lẹ́tà sí i lọ́jọ́ náà lọ́hun, mo kọ sí i láti fi bèrè àlàáfíà rẹ̀ torí ohun tí kọ́ kọ́ jọ gùn ju na nìyẹn Tí ó bá rẹ̀ níbi tó lọ, tí ó ṣàìsàn tí ǹkan kan ò ṣe, à, lẹ́yìn wá gbọ̀nà ni mo wá bèrè lọ́wọ́ rẹ̀ bóò láwọn ọ̀gá rẹ̀ ṣe wọ́n máa ń ranjú mọ́, ṣe iṣẹ́ náà ò le ju láti fi wọ́n. Bóyá tó bá le ju kí ó lè ku ọ̀bẹ torí kò ṣe pé iṣẹ́ kan náà ni ń gbé ní ilẹ̀ ayé. À, báyìí, lẹ́yìn tí mo bèrè gbogbo àwọn eleyii tán, mo bèrè lọ́wọ́ rẹ̀ pé ìgbà wọ̀ nà nìí yóò l'anfaani ati padà wá sílé torí pé àwa ti ń ṣàfikún rẹ̀ lé òó. Tó bá sì ń bọ̀, kó bá mú ìgbá, kó bá mú àwọn òbò. À, ìgbà tí ó bá padà dé tó ṣàlàyé fún mi ìgbà tí lẹ́tà yìí kan oun alára, ó ròyìn bí ìnu ohun ṣe dùn tó. A pé ẹnìkan tó tún, ní ìfẹ́ òun ló tún kọ lẹ́tà ranṣẹ sí ọ̀hùn yìí. Ó sì ṣàlàyé lọ́pọ̀lọ́pọ̀ fún mi àwọn nǹkan tó ju rẹ̀ rí níbi iṣẹ́ yìí. Gbogbo àwọn nǹkan tó ń ṣe gbogbo bó ti ń ṣe lọ lọ́kàn ọ̀jọ̀ọ̀kan. Ó sì jẹ́ pé ó, à, ó jẹ́ àwọn nǹkan tojẹ̀ pé mó rí mi wú nígbà náà gidigidi gan tí mo ṣe kì í ni tí mo sì, tó mo sì ṣe dáadáa pẹ̀lú rẹ̀ lọ́hùn gbà náà lọ́hun tó fi padà. Torí nígbà tó dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bá wa kobọ̀. À, àwọn búrẹ́dì tí a jẹ́ rí ní ìlú wá ń bí ni ó bá kúbọ̀. Tí wọ́n bá búrẹ́dì náà, wọ́n rẹwà gan wọ́n sì dùn dáadáa tí mo sì jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ nígbà náà lọ́hun. À, fún ìdí èyí, à, mo ti kọ, mi kì í kọ lẹ́tà, mi kì í kọ lẹ́tà sí ẹni. Ẹ̀kan ni mo kọ rí, ẹ̀kan tí mo ti kọ rí náà ni, à, mo ti sọ èyí. Torí pé ayé ti dáyé pé à ń lo fóònù, à ń lo òǹkà bá uń so. Ẹ, fún ìdí èyí lẹ́tà kikọ̀ọ́ kò fi bẹ́ẹ̀ wulo mọ rararara.

Bẹ́ẹ̀ni, nínú gbogbo ọjọ́ ta ní àárọ̀, ọ̀sán, alẹ́ àti òru, òru náà ni mo fẹ́ràn jù. Ní ó ní ìgbà kan, ó ní láti ìgbà kàn tí ẹ̀gbọ́n mi, tẹ́je pé nígbà tí mo fi ń gbé pẹ̀lú wọn, wọ́n ní láti wá torí mo máa ń, ibi tí mo máa ń sábà sùn náà ni yàrá pálọ̀. Ò wun náà ni mo sábà máa ń sùn nígbà náà lọ́ hún. Fún ìdí èyí tó bá ti wá, tó bá kọjá dín tó sí ibẹ̀ nígbà náà lọ́hún, tó bá ti kọjá, ó lè sọ ó-- ó lè bó ṣe wọ́, dín, ní ọjọ́ kan. Bí Mo ṣe nsún-- mo ṣe wà nínú pálọ̀ tí mo ń ṣe àwọn nǹkan tí mo ń ṣe. Wọ́n sá wá láti ibi yará wọn, wọ́n wá wo nkan tí wọ́n ń charge. A, níbi kan bí agogo mọ́kànlá, wọ́n rí pé mi ò tíì sùn. Ó tún yá, wọ́n ti padà wá níbi agogo bí, à, agogo bí, bí agogo kan lóru, ó padà wá, ó ti rí pé mi ò tí sùn. Ó ti yá tó bá lọ agogo mẹ́rin, ó tún rí pé mi ò tí sùn. Bí ó parí wọ́n rí pé, "àh! Kí ló dé ọ̀gbẹ́ni tó ò tí sùn ní ìdáyi láti ìgbà tí mo ti ń padà wá tó ó sun? Kí ló dé tó ó sun?" À, èyí fi hàn bí mo ṣe nífẹ̀ẹ́ láti máa wà ní, ní òru. Mo fẹ́ràn òru gidigidi gan-an tó ṣe pé pé àmi ń sábà ń sùn ní òru. Gbogbo nǹkan tí mo sábà, tí mo sábà máa ń ṣe, mo máa ń rí gẹ́gẹ́ bí pé ó máa ń rọrùn púpọ̀ jù ní, ẹ́, wákàtí òru yìí. Torí rédíò yìí mo máa ń fi fi àwọn ohun tí mo bá fẹ́ ṣe, mo máa ń fi fi sí, à, àsìkò yìí dáadáa. A, mo fẹ́ràn rí gbogbo ìgbà tí, gbogbo ìgbà, kú gbà tí mo bá wà ní, a, òru. Bóyá mo fẹ́ kọ ẹ̀kọ́ ni, bóyá mo fẹ́ ka nǹkan ni, bóyá mo fẹ́ ṣe iṣẹ́ kan ni, ó máa ń rọrùn púpọ̀ ju tí a bá wà lọ́sàn lọ. Kódà nínú voice AI silence tí mo ń ṣe, tó bá jẹ́ pé òru ni, ó máa ń rọrùn dáadáa, ó sì máa ń ṣe é ṣe dáadáa ju ní ọ̀sán lọ. Mo sì fẹ́ràn láti máa ṣe é ní òru dáadáa. Tí ó bá ṣe pé bóyá fún, a, àpẹẹrẹ, bóyá mo fẹ́ ka nǹkan kan. Ìkànnì wa jẹ́ ǹkan tẹ́lẹ̀ pé ó kún abala ìwé kan. Tí n bá ha láàárín wákàtí kan ní, ẹ́, ọ̀sán, tó bá di lóru, ó súnmọ́ kí n ha láàárín ìṣẹ́jú mẹ́wàá péré. Nítorí pé òru, ǹkan máa dákẹ́ wọ́rọ́wọ́, ìga sì máa lè tì wọ́rí. Ọlọ́run ọba nìkan ló mọ àṣẹlẹ̀ tí ń bẹ ń bẹ̀, ṣùgbọ́n òru ó dára gan-an fún ǹkan kíkan tí a fẹ́ ṣe. Yàtọ̀ọ̀sì eléyìí, mo jẹ́ ǹkan náà tó máa ń ṣe àdúrà dáadáa. Bọ́ tí bá ti máa ń gbọ́ lóṣù, ẹ máa ṣàlàyé pé ní òru tó ń sọ̀rọ̀ ǹ pa è, igun máa ń fi ǹkan ṣe àwọn ènìyàn lọ́kàn jọkan irú àwọn oníṣẹ́ bí. Pàápàa jùlo tí ó bá ti ń di bí i kọjá agogo méjìlá sì akọ́kan òru. Ṣùgbọ́n tó bá ti ń di lọ́wọ́ bí i agogo mẹ́ta, à, gẹ́gẹ́ bí a ti sì gbọ́ nínú ẹ̀sìn tiwa pé àsìkò yìí ni Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá fún ara rẹ̀ tí ó sì máa bé lọ́wọ́ wa pé kí ni ohun tí a fẹ́. Eléyìí ló fà á tó ṣe jẹ́ pé yóò nira fún mi láti má jí ní òru ṣe àdúrà torí pé tí màá ṣe àdúrà lóru, ó máa ń jẹ́ kí àdúrà lè tẹ̀ gbà gidigidi gan-an. Ó sì máa ń mú àdúrà wọlé àṣẹ́ ní kíákíá ní kíákíá. Nítorí pé Ọlọ́run ọba tá ń sọ̀rọ̀ ǹ pa è tó dá wa ṣe ayé gan-an, ó fẹ́ràn kí ènìyàn dìde nígbà tí orun bá ń dùn wọn, ènìyàn, tí orun bá ń dùn mọ́ àwọn yòókù. Torí tí a bá ní ká òru ní gbogbo àwọn ènìyàn tá a wà ní ayé, tí a bá jẹ́ mẹ́wàá, a gbé láfimúre ẹni kan tí yóò dìde lóru láti máa ṣe àdúrà sí Ọlọ́run ọba ní àsìkò yìí. Torí oorun a ti máa dùn àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀ ní àsìkò tí a ń sọ è. Lóotọ́ kò rọrùn. Èmí sì wo pé torí pé kò rọrùn, yì náá ló fi ṣe kó jẹ́ ẹ́ tó da. Torí gbogbo ohun tó bá rọrùn náà kì í sábà rán da. Ṣùgbọ́n ohun tí ó bá ti rọrùn láti rí, à, ó máa sábà jẹ́ ǹkan tí ó da lọ́pọ̀lọ́pọ̀. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa wà ní òru gidigidi gan-an tó ṣe jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń lajú lẹ́rú láti ṣe àwọn nǹkan tí mo bá ṣe. Láti ka ìwé ni ó, láti ṣiṣẹ́ ní ó, láti ṣe àdúrà ní ó. Mo fẹ́ràn òru gidigidi gan-an láti ṣe àwọn nǹkan yìí. Ó wá le di àárọ̀ kùtùkùtù kí n máa sùn. Ó pé, a, ó sàn fún mi láti ṣe gbogbo àwọn-- lá-- ó sàn fún mi bá a ju kí n wá fi òru oṣù, kí n wá máa fi ọ̀sán ṣe, a, iṣẹ́ lọ. Mo fẹ́ràn láti máa ṣe é lóru gidigidi gan-an. Ọ̀kan nínú àwọn ènìyàn tí sọ fún mi gan-an pé, pé ìyẹn ǹkan tó fẹ́, pé bí àwọn nǹkan tó sọ mí jẹ ni tó ń padà lo ìgò lọ́wọ́ ọba ìlú ní àìkí sùn lóru tó jẹ́ pé kò gbẹ́ dà tó. Ní ǹkan kan tí mo rí gẹ́gẹ́ bí, à, àkùdè díẹ̀ ní ara ǹkan yìí tí mo rí gẹ́gẹ́ bí àkùdè tó fẹ́ ṣe tuntun nì ní pé nígbà kúgbà tí mo bá, tí mo, tí mo bá wà ní òru tí mi ò bá sùn, à, nígbà kúgbà tí mo bá wà lóru tí mi ò bá sùn, mo máa ń, tó bá di, tí ìlẹ̀ bá ti mọ́ padà, mo máa ń, mo, èmi kì í sábà ń sùn ní ọ̀sán náà. Fún, fún ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n bá sùn lóru, tí wọ́n bá ti padà jí ní àárọ̀, àwọn máa, àwọn tí wọ́n bá ti padà jí ní àárọ̀ máa ń padà sùn. Ṣùgbọ́n ó ti wá di, à, ó ti di n tó sábà máa ń ṣẹlẹ̀ sí mi pé tí mi ò bá sùn lóru, mi ò sì ní sùn lọ́sàn. Eléyìí nìkan ni mo gbé ìyanjú láti ṣe lórí bí a máa padà máa ní láti máa lo gún-un lọ́sàn láti fi sùn dáadáa ni. Tí màá fi lè ṣikinni, tí màá fi lè mú àìsùn ní òru mi tó fi lè bá padà wá ṣe rẹ́gí. Àfún ìdí èyí, a, mo fẹ́ràn láti máa wà ní òru, mo fẹ́ràn rẹ̀ gidigidi gan-an.

Ìmáa dárí àwọn ènìyàn náà kì í ṣe ohun kan tó rọrùn. Ṣùgbọ́n tí ènìyàn bá fi àfiso pọ̀ tó dáa sí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run fi dárí àwọn ènìyàn, mo léèrò pé ìgbẹ̀yìn rẹ̀ máa sábà ń dára. Ọ̀pọ̀ ìgbà ni, opo àwọn oro láti rí paapaa ju lọ́ àwọn aṣíwájú wa ní orílẹ̀ èdè ta wá yìí, owọ ti wọ́n fí n dárí àwọn ènìyàn, ìṣe owọ radá radáradá ni. Ṣùgbọ́n mo ti ko ẹ̀kọ́ lóríṣiríṣi lórí ìmáa dárí àwọn ènìyàn, mo sì rí àwọn ìran wó lolokan ojokan àti à bí àwọn èeyàn ṣè ṣé àti àwọn tó ṣe bákan bákan bo ṣe rí. Ìrírí èlé tí mo so pe bóyá pé mo rí rí tó ga jù náà ni ìgbà tí mo ní a ṣọ́ọ̀bù kan tí mo ti n fill gas tí mo gba èèyàn síbẹ̀ tó ń bá mi ń tajà, tí mo sì ṣe dárí rẹ̀ ní ìgbà náà. Kò fi bẹ́ẹ̀ ṣìsọ́re torí èmi àti ẹ̀ padà jà. Ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan yìí. Ìkan lakọkọ ni wípé lóòótọ́ tí a bá ní ká wò, àwọn èyàn na ja, àwọn èyán náà ń pé oríṣiríṣi, àwọn ènìyàn sì burú. Mo fẹ́ fi ọ̀gá ilé iṣẹ́ tí ó ń dárí wa níbi ilé iṣẹ́ tí mo wà yìí, mo fẹ́ fi ṣe àkójùwé wípé ó lè dárí àwọn ènìyàn, ìṣewo dárí àwọn ènìyàn, ìṣewo radarada ni. Torí kò kín ń ṣe àwọn ènìyàn bí ènìyàn, ó máa ń orí wa bí mí mọ pé ká san pẹ́ bí àwọn ẹrú àbí ẹnìkan tó yẹ pé bóyá, ó tì ro pín kó tó di pé won wa ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀ ni. Fún ìdí èyí, ó jẹ́ kó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ rọrùn dada láti ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Ṣùgbọ́n bí àwọn Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní inú dùndún ni ṣe kínní ni mo rí yá wa. Mo ti rí àwọn a ìrírí kọ̀ọ̀kan tí ó jẹ́ kó fi yé mi pé tí ènìyàn bá máa dárí àwọn ènìyàn, àwọn ẹdá tí ènìyàn fe máa dárí, inú wọn gbọdọ̀ máa dùn lábẹ́ èèyàn. Tí ó bá ti rí bẹ́ẹ̀ a, ó ti di ǹkan mi. Ṣùgbọ́n kí ìwà ṣe pé bóyá kí ènìyàn náà wà ṣe kínní, kí ènìyàn náà wà sọ̀rọ̀ rẹ̀ di à didirin fún wọn. Nítorí pé tí wọ́n bá ti rí pé oríṣiríṣi ǹkan ni àwọn lè fi lọ yàn, bẹ́ẹ̀ náà ni wọ́n sì máa fi ohun tí ó dá lọ a ẹni tí ń darí wọn yìí. Tí ó sì a di pé ẹni tí ń darí ẹ̀yán gan kò ní mọ̀ pé wọn ti ń darí òun tóhun sì mọ̀. Lolọ́pọ̀ ìgbà ni ó máa ń sábà rí báyìí lótitọ́ àti lododo. Ṣùgbọ́n a tó máa ń sọ pé tí wọ́n má nbere lọwọ mi pé ṣé ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn. Èyí tí mo lè sọ nàá ni pé ní sẹ́yìn sẹ́yìn kò rọrùn torí pé ohun tí mo ti ṣe rí kò fi bẹ́ẹ̀ ṣìsọ́re. Ṣùgbọ́n lóòótọ́ lóòótọ́ mi dárí àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n mo kàn nígbàgbọ́ pé màá sì padà dárí àwọn ènìyàn lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ tun wá re, ìṣewọ́ tí màá fi dárí wọn, mo mọ̀ pé yóò mú làákàyè daní, yo si da jú tí at'ẹyin wà lọ. Fún ìdí èyí, mo nílò gbàgbọ́ pé iṣẹ́ tí màá fi dárí wọn ní ọjọ́ iwájú yóò rọrùn fún mi láti dárí wọn torí pé mo ti kọ́ àwọn nǹkan oríṣiríṣi bí i lákòókò, a sísọ wọn di ẹbí. Gbogbo ibi tí èèyàn ti ṣe iṣẹ́ káàkiri káàkiri, ǹkan tí mo tún kọ́ bẹ́ẹ̀ náà ni pé ìsọ àwọn èèyàn di ẹbí láti fi fẹ́ lò láti jọ wa ní ìṣọ̀kan, ó máa ń jẹ́ kí ìfẹ́ wà. Ó sì máa ń jẹ́ kí ó nira fún oníkálùkù láti ṣe kínní láti ṣe ohun tí ó dá sí ẹni tí ń darí wọn. Fún àpẹẹrẹ bí àwọn ò ń darí àwọn èèyàn mo wati sọ wọn di ẹbí, mo mu wọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Fún ẹni tí ó ní làákàyè àti ẹni tí ó ní ìbẹ̀rù Ọlọ́run, yóò nira fún wọn láti ṣe ohun tí ó dá sí mi. Láta rí wípé bí àti ṣe ohun tí ó dá sí ẹbí rẹ̀ náà ló ṣe máa rí. Fún ìdí èyí, ohun tí ó jẹ́ bí ǹkan alákọkọ tí mo rí kọ́ ní òkè níní pé àti òṣìṣẹ́ o àti àwọn tí èèyàn ń darí o gbogbo wọn pata kí èèyàn mọ̀ wọ́n ní ìmùkíní, ní ìmù ẹbí. Ẹni tí ó bá fẹ́ ya wèrè tí ó fẹ́ gbórí dúró, kí èèyàn ṣe kínní, kí èèyàn yí ọ̀rirẹ̀ da sòún ẹ. Torí pé lóòótọ́ lóòótọ́ gbogbo èèyàn kọ ni yóò ṣe kínní, yóò ṣe bẹ́ẹ̀ fún e àpọ́nlé. Kí n sí gbogbo èèyàn tó bá fẹ́ àpọ́nlé, àwọn kan wa ti o je pé àbùkù ni ara tí wọ́n fẹ́ fún ìdí èyí, bi o se máa ń rí nígbà mìí nu. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ darí àwọn èèyàn ní àkọ́kọ́, ohun tí èèyàn ní láti kọ́ ṣe ni pé kí èèyàn mọ̀ ọ́n bí ẹbí. Kí èèyàn mọ̀ ọ́n bí ẹbí látara pé kí èèyàn bá wọn sọ̀rọ̀ dáadáa, kí èèyàn súnmọ́ wọn ohun tí ó jẹ́ bí àdojúkọ fún wọn. Ọ̀nà kọ̀ọ̀kan bo mi tí ẹyan lè gbà fi ran wọn lọ́wọ́. Kí èèyàn mu wọ́n gẹ́gẹ́ bi bí ẹbí kí èèyàn máa bá wọn sọ̀rọ̀, kí èèyàn máa ran wọn lọ́wọ́. Àwọn kan bá àwọn kan bá àwọn kan bá ẹ̀ lọ́fin, tó fi rí pé wọ́n máa mọ̀ ẹni nípé pé a ẹni ìdásí wa, ẹ jẹ́ ká awa náà dáa sí. Èyí ló ń jẹ́ kó kọ́ tẹ́lẹ̀ ó rọrùn láti darí wọn torí pé ọ̀pọ̀ nǹkan ní pé èèyàn ní láti fún wọn, tí pé àwọn nǹkan tí wọ́n ti rí tí wọ́n sì fi lọ ṣe. Tẹ́lẹ̀ ẹ dára pé inú níyà tá rí pé inú wọn dùn láti ṣe kínní wò láti bá èèyàn ṣe iṣẹ́ pa pọ̀. Ìdí mìíràn tún ní wípé ọ̀nà mìíràn tí ó ṣe é jẹ́ kí kíni ẹ́ tó rọrùn fún èèyàn láti dárí àwọn ènìyàn wípé, a eyan aṣe kinni, eyan a je, eyan ma mu wan láti je ki àwọn na ma ni ipa pàtàkì láti ko nínú iṣẹ́ ti a n'se, kìíse pé ki èèyàn kàn jẹ olórí lásán, ti o je pe gbogbo nkán ti o n si a ṣẹlẹ̀ níbi iṣẹ́, a oluwa e náà nìkan náà lo ṣa ma pa, ni n o ma kun ni o ma ṣe gbogbo e, ki eyan náà je kin àwọn náà ma ni àwọn ipa ti won ko, láti pe oya o.

Àwọn àkókò tó wà níbi agogo ìjí mi pọ̀ díẹ̀. Alákọkọ̀ ni eléyìí tó máa ń jí mi ní àkókó ní òru gẹ́gẹ́ bí ọwọ́ ago mẹ́ta lóru. Eléyìí ni mo fi máa ń jí láti ṣe kíni láti rántí àsìkò tí a máa ń ṣe àdúrà. Lọ́lọ́kan-ò-jọ̀kan ní òru. Gẹ́gẹ́ bí a ti fi ṣe mímọ̀ pé òru lágbára gan-an, mo sì fẹ́ràn láti máa jí ní òru, yàtọ̀ sí bẹ́ẹ̀ náà, mo fẹ́ràn láti máa ṣe àdúrà ní òru. Alárọ̀ọ́kọ́ ni pé Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ rí látàrí pé àwọn àǹfààní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà ńdí kíyàn jí lóru. A sì ti rí àwọn èèyàn ẹniibí gan-an tó jẹ́ pé òru l'ọ́n fẹ́ẹ̀ máa fi ìran ṣèèyàn. Fún ìdí èyí ò tún dá láti máa, tí máa bẹ Ọlọ́run náà ní òru. Ọlọ́run dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní wákàtì ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tó gbẹ̀yìn òru pé ó dáa gan pé òun ń sọ̀kalẹ̀ fún ara òun láti máa bi wá léèrè ohun tí a fẹ́. Olóko òwò jọkan. Ẹnikẹ́ni tó bá ní àǹfààní àti ṣe àdúrà ní àwọn akókò yìí, dájúdájú àdúrà yìí ti jẹ́ ìtẹ́wọ́gbà. Fún ìdí èyí mo ní aago tó máa ń jí mi, aago ìjí mi alákọ̀ọ́kọ́ tí mo ṣe. Aago mẹ́ta òru ni ó wà. Agogo ìjí mi tó tẹ̀lé eléyìí òun ní èyí tó máa ń jí mi ní aago mẹ́fà kú ojú ìṣẹ́gún. Eléyìí máa ń jí mi látàrí pé lọ́pọ̀ ìgbà tí mo bá ti ṣe àdúrà ńgbà míì, mo lè sun lọ. Fún ìdí èyí tí mo bá ti sun lọ, agogo yìí ni yóò jí mi tí màá le fi dìde láti lọ ṣe kíni, láti lọ kírun, tí màá fi lọ dìde láti lọ kírun, láti lọ ṣe àwọn ohun tí mo fẹ́ ṣe lólọ́kan ò jọkan. Eléyìí ló mú tí mo máa ti jí ní aago mẹ́fà kú ogún ìṣẹ́jú yìí. Torí pé n tó jẹ́ kí n sún, nítorí pé aago mẹ́fà géérégé ni a máa ń kírun, ṣùgbọ́n n tó jẹ́ kí n sún sẹ́yìn ni wípé bóyá mo fẹ́ fọ, bóyá mo fẹ́ wọṣọ, mo fẹ́ dìde ṣe àlùwàlá kí n rìn láti ilé sí mọ́sálásí ọjọ́ dẹ̀ tí lọ. Fún ìdí èyí, màá fi agogo ìjí mi ẹlẹ́ẹ̀kejì sí èyí tí mo fi sí ní aago mẹ́fà ku ogún ìṣẹ́jú. Ẹlẹ́ẹ̀kẹta ńbẹ̀ ni eléyìí tó wà ní agogo méje àárọ̀. Aago ìjí mi tó máa ń jí mi ní aago méje géérégé ní ọwọ́ àárọ̀ ni pé pàápàá nígbà míì wà tó jẹ́ pé mo ti lè sùn lọ. Nígbà tí mo bá dé láti mọ́sálásí níbi tí mo ti lọ kí jọ̀mọ́-ọ̀n, mo sì lè sun lọ. O ṣẹ̀ ní ìrun tí a máa ń kí, ìyẹn nafilá tí a máa ń ṣe ní ẹ̀yìn ọwọ́ àárọ̀ tí oòrùn bá ṣẹ̀ṣẹ̀ yọ. Eléyìí ni mo máa ń fi agogo ìjí mi sí tó máa ń jí mi lé lórí nítorí pé nábì Sọọ̀lá sàlámù sọ̀rọ̀ lórí àwọn tó máa ń ṣe nafilá yìí pé irun yìí ó jẹ́ irun àwọn àlùwàbí ń, àwọn tí Ọlọ́run yọ́nà sí, àwọn tí ó jẹ́ pé tí ẹnìkan bá ṣẹlẹ̀ wọ́n máa ń ṣẹ́rí padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, ọ bá wọn. Irun yìí ni mo máa ń fi kí tí ó sì máa ń rán mi lọ gidigidi gan. Fún ìdí èyí mo fẹ́ràn láti máa kí irun yìí náà. Mo sì máa ń fẹ́ràn láti ṣe, mo máa ń fi agogo jí mi sí ago méje tí ó sì máa ń jí mi ní àkókò yìí dáadáa daadaa. Àkókò mìí tí ó tún wà ń bẹ́ ni ọwọ́ ago kan, ó kọjá ogún ìṣẹ́jú. Eléyìí ni láti fi rántí pé irun zuru ti fẹ́ wọlé, irun tí a máa ń kí ní ago kan àbọ̀. Ìdí tí ó fi wà ní ago kan kọjá ogún ìṣẹ́jú nì pé yóò le bá fún mi láàyè láti dìde kó mi tí mo wà láti fi lè lọ sí ibi tí mọ́sálásí wà láti fi ṣe àlùwàlá àti ìrìn tí màá rìn dé mọ́sálásí láti fi jẹ́ kí gbogbo ẹ̀kọ́ bá ara wọn máa fi lè láǹfààní àti ṣe kíni láti kírun ní jọ̀mọ́ ni màá ṣe lọ aaa Agogo mìíràn tí ó tún wà ń bẹ́ ni eléyìí tó jẹ́ ago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá. Eléyìí ni mo fi sí látara gbogbo ègbà mi wọ́n rántí àsìkò tí irun agogo mẹ́rin wọlé, ìyẹn irun ashri. Irun ashri ni a máa ń kí lágo mẹ́rin kọjá ogún ìṣẹ́jú. Mo fi agogo ìjí mi sí agogo mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá látara pé mo fẹ́ rìn, mo sì fẹ́ ṣe àlùwàlá, mo fẹ́ lọ sí mọ́sálásí, yóò le bá jẹ́ kí màá le bá bá irun. Agogo ìjí mi kò sí, agogo ìjí yóò sì fún mi ní ago méje nítorí pé gbogbo ìgbàkúgbà tí òòrùn bá ti wọlé, òun ni a máa ń kí irun ago méje. Ago méje ò fi bẹ́ẹ̀ ní àsìkò ń ti ẹ. Fún ìdí èyí mi ò fi agogo ìjí sí irun ago méje. Èyí tí mo tó fi sí níta ago mẹ́jọ, ìyẹn ni ìṣẹ́jú mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́jọ àbí i bí ago mẹ́jọ gerege ni ó ń wà. Èyí máa ń rán mi létí pé irun ago mẹ́jọ tí fẹ́ wọlé ni ago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́jọ tí màá fi lè lọ ṣe kíni láti fi owó tí mo bá ṣe lẹ̀ láti lọ fi ṣe kíni láti lọ fi ṣe àlùwàlá àti lọ kírun ní jọ̀mọ́ fún Ọlọ́run. Àbí àwọn agogo ìjí mi ṣe lọlé. Ago ìjí mi bí márùn-ún lásìí ni mo ní, àbí mẹ́fà.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ayé ìṣìnyí ni wọ́n ní aṣọ tí a máa ń pè ní nightie tàbí píjamas, eléyi ti wọn máa ń wọ̀ láti fi lọ fi sùn. Àwọn aṣọ yìí ní oríṣiiríṣii àǹfààní lára tó jẹ́ pé aṣọ oorun-- aṣọ tí a máa ń pè ní nightie yìí àwọn obìnrin ṣába máa ń wọ̀. Eléyí máa ń jẹ́ kí ó wu àwọn ọkọ wọn láti súnmọ́ wọn nígbà kúúgbà tí wọ́n bá wọ̀ ní alẹ́. Àwọn obìnrin á ṣába máa wọ̀ lásìkò ìgbà tí wọ́n ba fẹ́ kí ọkọ wọn súnmọ́ wọn ní òru. Iyen aṣọ nightie, ah, àwọn ọkùnrin náà ni, àwọn obìnrin náà ni wọ́n sì máa wo ńi eyokan ní ọlọ́kàn o jókan. Píjamas náà wà to je pe àwọn èèyàn máa ń wọ̀ tí wọ́n fẹ́ sùn ní òru. Oru náà àwọn èèyàn máa ń wọ̀ dáadáa láti kíni lá ti wọ́n máa ní bó ṣe máa sọ pé ó máa ń jẹ́ kí oorun dùn, ó sì máa ń jẹ́ kí wón teté wa, ó sì máa rán orun lọ́wọ́ dáadáa nínú ago ara wọn. Ṣùgbọ́n lápa odọ̀ t'emi, emi ò ní aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Mi ò ní ẹ̀yokan báyìí. Aṣọ tó bá mi, mi kì í n wọ̀ṣọ́ nà tí n bà fẹ́ sùn lẹ́yìn ṣòkòtò kékeré, ṣòkòtò pẹ́npe tó máa wà ní ìdí mi. Nǹkan álàkokò ni wípé ní àsìkò ta wà yìí, òrú pọ̀ gan. Fún ìdí èyí bí orú ṣe pọ̀ tó yìí mi ò ní, mi ò ní ń jẹ́ kí ó jẹ́ pé bóyá mo fẹ́ wá sùn tí màá tún wá ṣe kini ti n wa tun wá wọ aṣọ tí màá mú oorun mú mi. Toun ti bí pé mo máa ń tan, fáànù tí ó máa ń fẹ́ sí mi tí n bà ti sùn lọ. Torí tí bẹ́ẹ̀ náà, ooru yiì ṣì máa ń mú lẹ́ẹ̀kọ̀ọ́kan. Ó sì jẹ́ wípé ó san fún mi láti máa wọ aṣọ tí màá fẹ́ sùn ju kí n wọṣọ lọ. Mi ò tẹ́ kí n wọ̀ ni. Pe mò ti wọṣọ mò ti da àbí mò dá aṣọ borá nígbà tí mò ń fẹ́ sùn nísínyi, ó ti pẹ́ tí mò ń ṣe irú nǹkan báyìí gbẹ́yìn. Fún ìdí èyí mò fẹ́ràn láti ṣe kini láti jẹ́ ko jẹ pe mò dá wà ní, ọgọ́ ara mi pé mó rara wà, mó rara sùn jẹ̀jẹ̀ láìlo aṣọ. Ẹ̀mí ò sọ pé bóyá wíwọ aṣọ sùn àbí lilo àwọn oríṣiiríṣii àwọn aṣọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní àsìkò ìgbà tí àwọn èèyàn bá sùn. Bóyá ó jẹ́ n tí ò dá o. Nítorí. Torí pe n to dí pé eẹ̀yàn kan ń ṣe, eẹ̀yàn méjì ń ṣe, eeyan mẹ́ta n ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe. Dájudájú ó ní àwọn àǹfààní kọ̀ọ̀kan lára nìyẹn. Ṣùgbọ́n ní apá odo t'emi kòi wú mi lórí rára láti ṣe. Fún ìdí èyí mi ò kín lò, mi ò dẹ́ kí n mi n si ki n ṣe. Ṣùgbọ́n tí n bá fẹ́ sùn ní ọ̀pọ̀ ìgbà tí emi bà fẹ́ sùn, mò ń fẹ́ràn kó jẹ́ pé bóyá, mò jẹ́ o wa ni mo wà ni ipò tẹ́ je pé màá kan rora dá wà tí mi n ni wọ nnkankan lẹ́yìn pé ṣòkòtò pẹ́ tó wà ní ìdí mi nìkan. Eléyi máa ń jẹ́ kí oorun dùn mọ́ mi, ó sì máa ń jẹ́ kí n jí ní àkókò.

Níbi iṣẹ́ tí mo wà, ah, ní ọ̀pọ̀ ìgbà ó dà, ó ṣe ọ́ pé gbogbo lójoojúmọ́ ni mo máa ń kọ́ ǹkan tuntun. Ah, ṣùgbọ́n ní abala ibi tí mo ti máa ń kọ́ ǹkan tuntun yàtọ̀ sí apala ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́jọ́ọ́jọ́mọ́, torí ní ibi iṣẹ́ wa, ah, oríṣiríṣi iṣẹ́ ló wà níbẹ̀. Fún àpẹẹrẹ, a ní àwọn tí ó jẹ wípé wọn, wọn ń lọ búrẹ́dì. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo àwọn tó máa ń lọ búrẹ́dì yìí dáadáa torí pé ilé iṣẹ́ wọ́n rọrùn. Wọn ó ti búrẹ́dì bọ ibi abẹ́ maṣíìnì eléyìí tí ń máa ń yí, tí yóò sì máa bá wọn lọ, tí ó lọ, tí ó lọ, wọ́n lè lọ bí oore ẹ mẹ́rin. Mo ti súnmọ́ maṣíìnì yìí rí to jẹ pé èmi náà ń gbìyànjú àti lọ bí ẹ̀ẹ̀mejì báyìí tó ṣe ọ́ pé míì ń ṣe dáadáa. Ṣùgbọ́n tí mo bá tutùn ṣe tí mo gbìyànjú, gbìyànjú, gbìyànjú, mo nígbàgbọ́ pé màá rí, màá rí i ṣe tí màá sì mọ̀ ọ́ ló dáadáa. Láti ibi bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń bọ sórí àwọn tí wọ́n máa ń gé. Lẹ́yìn tí wọ́n bá gé tán kó tó bá dí pé, àwọn tó máa ń ṣe kíni náà, àwọn ìyẹn ló yẹ kí kọ́kọ́ sọ, àwọn èléyìí tó jẹ́ pé wọ́n máa ń pòopọ̀ tí wọ́n máa ń ṣe, wọ́n máa ń pè ní formula, ìrírí tó fi ń ṣe, nǹkan tí wọ́n ṣe. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ búrẹ́dì ló wà, ṣùgbọ́n tí ẹ̀yin bá jẹ àwọn búrẹ́dì wọn yí wo, a ó rí pé kò rí bákan náà lẹ́nu. Ó dùn jura wọn lọ, ó sì dára jura wọn lọ. Fún ìdí èyí, formula ni ó fa gbogbo èléyìí. Mo ti máa ń wò wọ́n tí wọ́n máa ń ṣe tipẹ́tipẹ́tipẹ́. Mo sì ti ní àwọn ẹ̀kọ́ díẹ̀ lórí rẹ̀. Ah, bẹ́ẹ̀ náà kẹ̀dẹ́ tún re tí a bá ń sọ̀rọ̀ nípa, kí ni orúkọ rẹ̀? Tí a bá ń sọ̀rọ̀ nípa ibi tí a ti ń, mo ń bọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n máa ń nu agolo nu. Ilé yìí náà wà lára àwọn ẹ̀kọ́ tó ṣe pé, ó ṣe díẹ̀ ẹni tí mo ti máa ń kọ́, tí mo ti kọ́. Mo máa ń farabalẹ̀ wo àwọn ìyá yìí. Mo máa ń wò pé ohun tí ó kọ́kọ́ máa ń ṣe mi ní kààyèfi ni bẹ́ẹ̀ ni pé bí wọn ṣe máa ń bu bọ́tà láti fi nu agolo. Wọn pẹ́, ṣébí kí wọn kan nu agolo kí agolo rẹwà ní èwó tu ní bọ́tà. Ṣùgbọ́n kí búrẹ́dì lè bá a dán, kó lè bá tètè máa yọ lẹ́yìn tí wọ́n bá ti fi sí i, ohun lọ máa ń fà. Àrà ẹ̀kọ́ kan ní ilé tí mi nǹkan tẹ́lẹ́ tẹ́lẹ́ tí mo ò, tí mo ti rí kọ́ níbẹ̀ nísìnyí pé ǹkan báì báì ni wọ́n fi ṣe tó fi rí báì báì. Bẹ́ẹ̀ kẹ̀dẹ́ tún re tí a bá ti kúrò lórí àwọn èyí, a bọ̀ sí ọ̀dọ́ àwọn tó jẹ́ pe. Wọ́n máa ń yọ agolo, ní wọ́n máa ń yọ búrẹ́dì kúrò nínú agolo. Mo má ń kọ́kọ́, mà n wò pé kí lóde táwọn èléyìí má ń fi aṣọ sì ọwọ́ so àìpé yí ni mo ṣẹ̀ṣẹ̀ wà ri pé, nítorí pé ǹkan tí wọ́n ṣe ó di mọ̀ nkàn gbígbóná ni. Wọn á lè máa da ọwọ́ lásán dé, agolo búrẹ́dì bí bẹ́ẹ̀ kọ́, owọ́ máa bó. Fún ìdí èyí, wọ́n máa ń fi ọwọ́ sí i láti fi kí láti fi da sí i. Oore, ó sì tún ní àwọn ẹ̀kọ́ mi tí mo tún fẹ́ kọ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ kan náà tún ní èléyìí ah, tí a bá tún wá kúrò lọ́dọ̀ àwọn èléyìí, ó ní àwọn kan tó to jẹ pe, wọ́n máa ń bọ búrẹ́dì. Ìgbà tí mo kọ́kọ́ de bẹ, mo wáa wò pé ìgbà tí ẹ kó búrẹ́dì sí orí àwọn, pallet lọlọ́kàn ọ̀jọ̀ọ̀kán, tí ẹ kó wọn síbẹ̀ tí ẹ fi ǹkan sí i tí ẹ kàn gbé, ṣé àwọn eṣinṣin kò ní máa kun búrẹ́dì tí àwọn éyan ó jẹ. Ìgbà tí ó wá sí díẹ̀ ni mo se wà ń kẹ́kọ̀ọ́ wípé nítorí àwọn eṣinṣin, àní nítorí àwọn, nítorí kó má lè bá, nítorí kó lè bá tutù. Torí tí ó bá tutù tí wọ́n bá fi sínú, lá, ọ̀rá, ọ̀rá bẹ́ẹ̀ kò ní ṣe dáadáa. Tí wọ́n bá ti bọ́ iná ọ̀rá, yóò máa rẹ́ tún bá tutù. Fún ìdí èyí, wọn á jẹ́ kó kọ́kọ́ tutù kan tó fi sínú ọ̀rá. Ẹ̀kọ́ kan náà tún ní ilé yìí. Lẹ́yìn wàá gbáná tí wọ́n bá ṣe iyùn tán, wọ́n máa ní ibi tí wọ́n máa ń tò ó sí. Iye ẹni, iṣẹ́ àwọn tó wọ́n ń pè ní clerk ti wọlé tọ jẹ pé wọn a máa kà lọlọ́kàn ọ̀jọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan. Tó sì jẹ́ wípé ní kíláàsì tí wọ́n bá ń kà, ó ní í ṣe pẹ̀lú kí búrẹ́dì má dì sí ilé iṣẹ́ ó fi ní wọ ògbèsè. Torí àwọn kan wà nínú bẹ́ẹ̀ torí pé, bí wọ́n ṣe jí búrẹ́dì jẹ tí wọ́n sì ṣe oríṣiríṣi àwọn ǹkan, ó ní àwọn máa ń wà. Kọ́ ni tí wọn rí pé lẹ́yìn tí wọ́n kà tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ sínú ibi tí à ń pè ní inú store kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi, kọ̀kọ̀rọ̀ tí wọn pamọ́ inú ibẹ̀ kó tó bá rí pé àwọn tí wọ́n ń pè ní repu wà dé, ìyẹn ni àwọn tí wọ́n máa ń lọ tà lọlọ́kàn ọ̀jọ̀ọ̀kan tí wọ́n sì máa kó, tí wọ́n máa kà sínú ọkọ̀, tí wọ́n máa kó sínú ọkọ̀ láti fi lọ gbé, láti fi lọ fi tà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ló wà níbi ilé torí pé láwọn tí mo tún mọ̀ ni mo ti dárúkọ yìí, púpọ̀ nínú wọn ni mi ò tíì mọ̀ tí mo dẹ̀ tún fẹ ń gbìyànjú láti wùú, tún wò pé kí ń mọ̀ torí kò ṣe dára tó mọ̀ bí ó ṣe bá ara ẹ lọ́la. Oríṣiríṣi àwọn ǹkan, kò sí ẹ̀kọ́ tó ṣe kíni tó sì ṣòfò nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀yin ń kọ́ ní ayé. À fi kí ẹ̀yin kọ́ máa gbìyànjú àti máa kọ́ oríṣiríṣi ẹ̀kọ́. Ṣó ta ẹ, fún ìdí yìí tí a bá ní kí a sọ pé nígbà wo ni mo kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́, a lè sọ pé òní náà ni. Kí ni ohun tí mo ti sọ kí mo kọ́ lónìí? Ohun tí mo kọ́ lónìí náà ni pé ó ní, búrẹ́dì kan tí wọ́n ṣe láìpẹ́ yìí tí ó jẹ́ chocolate bread, ìyẹn búrẹ́dì dúdú, èléyìí ó níí ṣe pẹ̀lú ọgbọ̀n kànkan tí èyàn fi má ń mọ tí ó bá ti jìnà, torí wọn kii tètè mọ tí ó bá ti jìnà, ṣùgbọ́n óní bo ṣé má ń rí lẹ́nu, tí èyàn ó fi mọ pe o ti jìnà, nkan ti mo lè sọ wípé mo tún kọ ní ibi iṣẹ́ mi nìyẹn. Fún ìdí èyí, òní ni mo kọ́ nkan kẹ́yìn ni ibi iṣẹ́